Ohun gbogbo tí mo bá fẹ́ ṣe mo máa ń fi ètò sí ni. Àsìkò ìparí iṣẹ́ ara àsìkò tó yẹ kí a lò lẹ́nu iṣẹ́ ni. Kì í sì ṣe ìgbà náà ni mo máa máa kánjú tí mo máa ṣe bàlàbàlà lẹ́nu iṣẹ́. Rárá, mi ò kí ń ṣe iṣẹ́ tèmi báyìí. Gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe láti òwúrọ̀ tí wọn bá ti pín iṣẹ́ fún wa ni mo ti máa gbé gègé lé. Mo ti mọ àsìkò tó yẹ kí n lọ jẹ oúnjẹ ọ̀sán, mo ti mọ àsìkò tó yẹ kí n padà sẹ́nu iṣẹ́. Gbogbo ohun tó yẹ kí ń ṣe, màá ṣe lásìkò. Tó bá ti ku wákàtí kan kí a parí iṣẹ́, àsìkò náà ni mo máa ń ṣe àṣekágbá ohun gbogbo tí mo mọ̀ wípé mo ti ṣe lọ́jọ́ yẹn kí n rí dájú wípé mi ò gbàgbé láti ṣe nǹkan kan debi wípé àwọn ohun tó yẹ kí ń ṣe mi ò fi wọ́n sílẹ̀ láì ṣe. Kò dàbí àwọn mìíràn tó jẹ́ wípé àsìkò ìparí iṣẹ́ ni wọ́n máa ń ṣe wàràwàrà lẹ́nu iṣẹ́. Eléyìí sì máa ń mú kí ènìyàn ṣe àṣìṣe lẹ́nu iṣẹ́ tàbí kó gbàgbé láti ṣe ohun tí ó ṣe pàtàkì fún láti ṣe lẹ́nu iṣẹ́. Kì í ṣe ìwà tí ó dára rárá, kì í dẹ́ ṣe ìwà tí ó bojúmu. Kí ènìyàn ti wà lẹ́nu iṣẹ́ láti òwúrọ̀, gbogbo ohun tó yẹ kó ṣe kò ní ṣe. Tó bá wá ku àsìkò àti ìparí iṣẹ́ tí iṣẹ́ ku wákàtí kan láti ṣàṣekágbá fún ọjọ́ yẹn, a ṣẹ̀ṣẹ̀ máa wá ṣe wàràwàrà. Kò dára rárá, kò sì bá ojú mu. Èmi ò kí ń ṣe, mi ò sì gba àwọn ẹlòmíràn níyànjú láti máa wu irú ìwà bẹ́ẹ̀ nítorí wípé irú ìwà bẹ́ẹ̀ kò dára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ tó bá ń ṣe bẹ́ẹ̀, iṣẹ́ kárí mi ni wọ́n ń ṣe. Nígbà tí ọ̀gá bá wà nítòsí, wọn a ṣíṣe kárakára. Nígbà tí ọ̀gá o ba sí nítòsí, tí ọ̀gá bá ti kọ̀pákọ̀ sí wọn, wọ́n á máa ṣe èyi ti o hun wọn. Àsìkò ìparí iṣẹ́ kì í ṣe àsìkò tí èmi máa ń ṣe iṣẹ́ wàràwàrà bó tilẹ̀ jẹ́ wípé nígbà mìíràn máa ń wà tí ó jẹ́ wípé tí àsìkò ìparí iṣẹ́ bá ti dé tàbí tí àsìkò tí a máa parí iṣẹ́ ku bí i wákàtí kan, iṣẹ́ mìíràn lè jẹyọ. A ò lè fi, a lè wá eléyìí tì. Níru àwọn àsìkò bẹ́ẹ̀, a ó farabalẹ̀, a ó ṣe. Nígbà mìíràn wọ́n ti lè sọ fún wa pé tí a bá lo àkókò tó yẹ kí a fi lò wá ní ilé táa bá lò lẹ́nu iṣẹ́, wọ́n á san owó gbà máa binú fún wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn ẹ̀tọ́ wọ̀n yìí wọn kì í fi dù wá tí a bá ti ṣe ohun tí ó yẹ kí á ṣe tí a sì ṣe bí ó ṣe yẹ kí á ṣe wọ́n. Nítorí náà àsìkò ìparí iṣẹ́ ó ṣe pàtàkì kì í ṣe àsìkò kánjúkánjú. Àsìkò tí ènìyàn máa ń ṣe àṣekágbá iṣẹ́ ni ohun tí èmi sì máa ń fi àsìkò náà ṣe lẹ́nu iṣẹ́ ni ìyẹn.

Nítorí kọ́kọ́rọ́ ìyàrá mi jẹ́ ẹyọ̀ kan ṣoṣo, kò sì ní ẹ̀dà. Àwa tí a sì ń lo ìyàrá náà, a ju ẹyọ̀ kan ṣoṣo lọ. Nítorí náà ojú fèrèsé ni màá fi kọ́kọ́rọ́ mi sí. Tí ó bá jẹ́ wípé èmi ni mo kọ́kọ́ ṣe tán nínú ilé, màá fi ilẹ̀kùn sílẹ̀ fún ẹni kejì mi tí ó wà nínú ìyàrá. Tí òun náà bá sì ṣe tán, yóò ti ilẹ̀kùn, yóò sì fi kọ́kọ́rọ́ sí ojú fèrèsé. Díbí wípé ní ìgbàkígbà ẹnikẹ́ni tí ó bá kọ́kọ́ dé nínú àwa méjèèjì, àkọ́ń tí ẹ̀ ṣí ojú fèrèsé, a mu kọ́kọ́rọ́, a sì fi ilẹ̀kùn a wọ inú ilé. Ẹgbẹ́ kan ní ojú fèrèsé ni a máa ń fi sí. Àwa méjèèjì tí à ń lo ìyàrá náà ni a lè mọ wípé kọ́kọ́rọ́ wà ní ibi tí a fi sí yẹn. Nítorí náà ojú fèrèsé ni mo máa ń fi kọ́kọ́rọ́ ìyàrá mi sí. Nítorí wípé àwa tí à ń lo ìyàrá náà, a ju ẹyọ̀ kan ṣoṣo lọ. Èmi nìkan ṣe kọ́kọ́, èmi nìkan kọ́ ni mò ń lo ìyàrá.

Àwọn alábàáṣiṣẹ́ pọ̀ tí ó bá sa ṣe má ṣe lẹ́nu iṣẹ́, a máa ń ṣe ìwádìí wọn. Botilẹjẹ́wé pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, iṣẹ́ ìwádìí tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ tàbí tí a ṣe má ṣe kan bá ṣẹlẹ̀ lẹ́nu iṣẹ́, bóyá owó ló pòórá tàbí àwọn ohun irinṣẹ́ kan ni a kàn ti àìṣẹ̀ àdédè rí wípé a ò rí níbi tí a fi wọ́n sí, tí a fẹ́ ṣe ìwádìí ká wádìí ní kíkún, kí ló ṣẹlẹ̀? Àwọn wo ló ṣiṣẹ́ ní ìgbà náà? Àwọn wo ló wà lẹ́nu iṣẹ́ nígbà tí nǹkan tí ó sọnù yẹn sọnù? A máa ń kọ́kọ́ fi ọ̀rọ̀ tẹ ara wa nínú láàárín àwa alábàáṣiṣẹ́ pọ̀. Botilẹjẹ́wé pé mi ò kín ṣe ọ̀gá fún ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí a jọ ń ṣiṣẹ́ pọ̀. Ṣùgbọ́n ní ìpele tí èmi náà wà, mo ní oore ọ̀fẹ́ láti ṣe ìwádìí lẹ́nu wọn. Síṣe ìwádìí lẹ́nu àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ó sì wà pín sí bí ọ̀nà méjì. Nígbà mìíràn táa fẹ́ gba àwọn òṣìṣẹ́ tuntun, a máa ń ṣe ìwádìí ìkọ̀kọ̀ nípa wọn kí a mọ ibi tí wọ́n ti ń ṣe iṣẹ́ tẹ́lẹ̀. Ṣé wọ́n sa ṣe má ṣe ni wọ́n ṣe lé wọn dànù níbẹ̀? Àbí àwọn fúnra wọn ló kọ̀wé fiṣẹ́ sílẹ̀? Gbogbo àwọn irúfẹ́ ọ̀rọ̀ báyìí la máa ń fẹ́ ní òye rẹ̀ kó tó di wípé a gbà wọ́n sí ẹnu iṣẹ́. Tí a bá gbà wọ́n sí ẹnu iṣẹ́, tí ohun kan kan wá bá ṣẹlẹ̀, bóyá owó ló pòórá tàbí àwọn irinṣẹ́ kan ni wọ́n ṣe mókùmọ̀kù ni a ò rí orí, là ò rí dì, àwọn tó wà lẹ́nu iṣẹ́ nígbà náà, ní ìpele ọ̀gá tí èmi wà, mo ní oore ọ̀fẹ́ láti ṣe ìwádìí wọn kó tó di wípé ìwádìí náà tún máa tẹ̀síwájú. Tí ìwádìí náà bá ti di wípé, à, ó ti ń di ọ̀rọ̀ ńlá, àwọn ọlọ́pàá wọ́n lè dà sí i. Wọ́n ti ẹ máa ń sábà dà sí i nígbà tó jẹ́ wípé ọ̀rọ̀ owó tí ó bá rọ̀mọ́ irú àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó bá ti jẹ́ owó tó pọ̀. Síṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ó ṣe pàtàkì kí èèyàn lè mọ òtítọ́ kí wọn sì fi ìdí òtítọ́ múlẹ̀.

Mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera lẹ́ẹ̀kọ̀kan, kìí sì ṣe wípé kò hùn mí látí máa mú ní gbogbo ìgbà. Ṣùgbọ́n owó tí wón ń tà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rọ ìlera wọ̀nyí, owó gọbọi ni. Owó rẹ̀ ti ẹ̀ ju owó òògùn ìlera lásán tí a máa ń rà lọ. Àwọn ẹ̀rọ ìlera yìí sì dára lọ́pọ̀lọpọ̀, kì í jẹ́ kí ènìyàn ó tètè dùbúlẹ̀ àìsàn. Àwọn àìsàn tó bá sì fẹ́ jẹyọ nínú àgọ ara tí ènìyàn bá ti ń lò wọ́n á pa irú àwọn àìsàn bẹ́ẹ̀ mọ́lẹ̀ pátápátá. Àwọn ẹ̀rọ ìlera yìí ó dára lọ́pọ̀lọpọ̀. Ohun tí mo kàn tí ẹ rí tíí ó jẹ́ ohun tó máa ń mú mi fàsẹ́yìn nípa rẹ̀, nípa rẹ̀, òun náà nì ọ̀rọ̀ owó. Wọ́n lè ta ẹ̀rọ ìlera kékeré tí ó wà nínú ike ìgò kékeré. Tí a bá bèèrè pé èlò leleyi yìí bá dé, wọ́n lè níí àádọ́ta ẹgbẹ̀rún náírà ni, nínú n ǹkan kékeré. Tó sì jẹ́ wípé tí ènìyàn bá lòó lemọ́lemọ́ ó lè máa ju bíi ọ̀sẹ̀ kán ṣoṣo tàbí ọ̀sẹ̀ méjì lọ. Eré ìdí eré tó fi dàbí ẹni pé mi kì í mú léra wọn, léra wọn tàbí mi kì í mú àwọn ẹ̀rọ ìlera yìí ní gbogbo ìgbà. Wọ́n sì máa ń tẹnumọ wípé tí ènìyàn bá fẹ́ rí iṣẹ́ rẹ̀, kí ó ríi wípé ó lò ó fún bí sáà mélòó kan, bọ́ yá fún bí oṣù méjì àbí mẹ́ta. Ẹ̀rọ ìlera tí ènìyàn bá sì máa lò fún oṣù méjì àbí mẹ́ta, kì í ṣe owó kékeré. Ṣùgbọ́n mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera yìí mo sì máa ń rí iṣẹ́ rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ náà sì máa ń jẹ́rìí wípé à, ẹ̀rọ ìlera tí àwọn ń lò òun ló ń mú kí ara wọn ta bíọ́bíọ́, òun ló ń mú kí àwọn wà lálaàfíà abbl. Mo ti máa ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí nípa àwọn ẹ̀rọ ìlera wọ̀nyí, èmi náà sì máa ń mú wọn nígbà tí mo bá ní owó lọ́wọ́ láti rà á.

Gbígbóná fóònù kì ń ṣe ohun tí ó dára, kì ń sì ṣe àṣà tí èèyàn gbọdọ̀ fi kọra. Ohun tí ó sì máa ń jẹ́ kí fóònù gbóná ni wí pé bóyá èèyàn ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú lórí rẹ̀, tí ó sì dàbí ẹni wí pé ó ń ṣe iṣẹ́, ó ń ṣe iṣẹ́ takuntakun. Nígbà yìí ni fóònù yẹn a máa bẹ̀rẹ̀ sí ní gbóná bí àpẹrẹ fún àpẹrẹ. Ní ìgbà tí mo bá ń ṣe nǹkan lórí fóònù mi tí mo sì tan wáífì mi sílẹ̀, tí mo sì wá fi fóònù yìí fi ṣe orísun wáífì fún ẹ̀rọ kọ̀m̀pútà agbélétan mi, tí ó jẹ́ pé fóònù yìí, òun náà ni mo fi ń ṣe wáífì fún ẹ̀rọ agbélétan. Nírúgbà báyìí tí ó bá ti ṣe iṣẹ́ fún bí wákàtí kan ṣoṣo tàbí ààbọ̀ ìṣẹ́jú tàbí ọgbọ̀n ìṣẹ́jú, fóònù yìí á bẹ̀rẹ̀ sí ní gbóná. Nígbà mìíràn tí mo bá ti parí nǹkan tí mò ń ṣe, mo màá pa fóònù yìí kí ó lè tutù kí ó lè ṣe iṣẹ́ dáradára. Nítorí náà tí fóònù mi bá ti bẹ̀rẹ̀ sí ní gbóná, mi ò kí tẹ̀síwájú láti máa ṣe àwọn iṣẹ́ tí mò ń ṣe lórí rẹ̀. Nítorí kí mo mọ̀ wi pé ní ìpele tí ó wà yẹn, àkọ́iṣẹ́ ló ń ṣe. Ó sì lè ba fóònù náà jẹ́. Kí fóònù máa gbóná kì ń ṣe ohun tí ó dára, kì ń sì ṣe ìwà tí èèyàn gbọdọ̀ fi jẹ́ kó mọ́ra. Nítorí wí pé fóònù náà ó lè bàjẹ́ tàbí kí ó máa ṣe iṣẹ́ kí iṣẹ́. Tí fóònù mi bá ti bẹ̀rẹ̀ sí ní gbóná tí mo ṣàkíyèsí rẹ̀ lẹ́ẹ̀kan tàbí èèmejì kíá gbogbo ohun tí mò ń ṣe, màá fi sẹ́gbẹ̀ẹ́ kan màá pa fóònù náà, màá sì jẹ́ kí a orí ẹ tutù kí n tó tún tán padà kí n tó tún bẹ̀rẹ̀ iṣẹ́. Nígbà mìíràn sì máa tú jẹ́ wí pé nígbà tí kò bá sí, tí, nígbà tí àwọn ohun tí ó fi ń ṣe iṣẹ́ bá ti lọlẹ̀, nígbà náà fóònù náà lè máa gbóná nírúfẹ́ àwọn àsìkò bẹ́ẹ̀.